Bẹ́ẹ̀ni, èmi a máa kọ́ nǹkan ni orí Íńtánẹ́ẹ̀tì. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rí nǹkan tí mo fẹ́ràn láti kọ́, èmi a máa lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ bí wọ́n ṣe ń ṣe é. Bí àpẹẹrẹ, ó ní ijọ́ kan tí mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe sítáílì irun dídì orí kan. Mo sì lọ sí orí YouTube, mo wá àwọn fídíò tí ó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ náà. Mo sì wọ̀ ó. Nígbà tí mo máa fi wo bí i fídíò bi mẹ́rin sí márùn ún, ohun tí mo fẹ́ ṣe ó ti yé mi. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ nǹkan nítorí pé ó máa ń jẹ́ kí ó rọrùn fún mi gidigidi láti kọ́. Kò sí ibi tí mo bá wà, kó jẹ́ inú ilé mi, kó jẹ́ ibi iṣẹ́, ibikíbi yóòwu ti n bá wà, mo máa ní àǹfàní láti ṣe àti láti kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Tí bá sì rí nǹkan tó ṣe mí ní kàyéfì, mo máa ń lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti wọ̀ ọ́.

Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìpè fídíò, ó sì ti di apá pàtàkì kan nínú bí mo ṣe n bá àwọn èèyàn sọ̀rọ̀. Láti ìgbà tí àjàkálẹ̀ àrùn COVID-19 bẹ̀rẹ̀, gbogbo wa ní ibi iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní lo ìpè fídíò púpọ̀ sí fún àwọn ìpàdé, ó sì ti gbilẹ̀ báyìí. Mo má n lo àwọn áàpù bí i Zoom, Microsoft Team tàbí WhatsApp fún àwọn ìpè fídíò mi. Ní ibi iṣẹ́, a má n ní ìpàdé lórí Zoom tàbí Teams, èyí tón má n ràn mí lọ́wọ́ láti bá àwọn ẹlẹgbẹ́ tí wọ́n wà ní orí ọ́fíìsì mìíràn tàbí tí wọ́n nṣiṣẹ́ láti ilé sọ̀rọ̀. Ìpè fídíò dára torí pé a lè rí ara wa, a sì le ṣe àfihàn àwòrán tàbí ìwé tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí ìbò. Fún ìdílé, mo má n pe àwọn ará ìdílé mi tí wọ́n wà ní ìlú mìíràn lórí WhatsApp video call. Èyí fún wa ní àǹfàní láti rí ara wa, láti sọ̀rọ̀ papọ̀ àti láti fi ayọ̀ hàn. Àwọn ọmọ mi má n fẹ́ràn láti rí ara, rí àwọn ọmọ ìbátan wọn lórí fídíò, wọ́n sì má n ṣeré pẹ̀lú wọn láti orí fóònù. Síbẹ̀, ìpè fídíò kò dára bí ìpàdé lojú kojú. Nígbà mìíràn, ìbágbépọ̀ íńtánẹ́ẹ̀tì le burú, èyí tó má n mú kí fídíò náà dúró láti kí òun má bàjẹ́ àti pé ó ṣòro díẹ̀ láti ní ìbáṣepọ̀ tó tọ́ nígbà tí a bá n sọ̀rọ̀ láti orí ìbò. Síbẹ̀síbẹ̀, ìpè fídíò ti di ohun tó ṣe pàtàkì báyìí, pàápàá nígbà tí a kò le pàdé lojú kojú. Ó ràn wá lọ́wọ́ láti wà ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn láì ka ibi kí ibi tí wọ́n bá wà.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù December. Oṣù yìí ṣe pàtàkì gan fún mi torí pé ó jẹ́ oṣù ìsinmi àti ayọ. Ni oṣù December, a má n ṣe àjọyọ ọdún Kérésìmesì, èyí tó má n mú kí gbogbo ìdílé pàdé papọ. Àwọn ará ìdílé tí wọ́n wà ní ìlú mìíràn má n padà wá sí ilé. A sì má n gbádùn àkókò papọ̀ pẹ̀lú ìfẹ́ àti ayọ. A má n se oúnjẹ tó dára, a sì má n pín ẹ̀bùn. Àwọn ọmọ mi má n rí ayọ gan nitorí ẹ̀bùn àti oúnjẹ dídùn tí a má n pín. Yàtọ̀ sí àjọyọ̀, oṣù December tún jẹ́ oṣù ìsinmi láti ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ má n fún àwọn òṣìṣẹ́ wọn ní ìsinmi fún ọ̀sẹ̀ kan tàbí méjì, èyí tó má n fún wa ní àǹfààní láti sinmi, láti wà pẹ̀lú ìdílé àti láti ṣe àwọn nǹkan tí a fẹ́ràn. Mo fẹ́ràn ọjọ́ ní oṣù December pẹ̀lú. Bó tilẹ̀ jẹ́ pé a kò ní snow bí àwọn orílẹ̀èdè mìíràn, ojú ọjọ́ má n tutù díẹ̀, èyí tó má n dùn mọ̀rànyimọ̀rànyi. Oṣù December tún jẹ́ àkókò láti rántí ọdún tó kọjá, láti ronú nípa àwọn nǹkan tó dára tí ó ṣẹlẹ̀, àti láti gbá lásìkò tuntun pẹ̀lú ìrètí. Mo má n kọ àwọn ìlépa mi sílẹ̀ fún ọdún tuntun, mo sì má n gbàdúrà fún ọjọ́ iwájú tí ó dára. Síbẹ̀, oṣù December lè ní wàhálà rẹ̀ pẹ̀lú. Àwọn èèyàn púpọ̀ má n wà lójú pópó, ìlú sì má n kún fún ìdènà ọkọ̀, àti pé owó má n lọ púpọ̀ torí ríra ẹ̀bùn àti oúnjẹ. Síbẹ̀síbẹ̀, àwọn ohun wọ̀nyí lè dín ayọ̀ oṣù náà kún fún mi. December jẹ́ oṣù ìdùnnú, ìsinmi àti ìfẹ́ ìdílé, nítorí náà ni mo ṣe fẹ́ràn rẹ̀ jùlọ.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, ó sì jẹ́ ǹkan tí mo ti ronú nípa rẹ̀ fún ìgbà pípẹ́. Mo gbàgbọ́ pé rírán àwọn ibi tuntun, kíkọ́ ẹ̀kọ́ nípa àṣà mìíràn, àti ṣíṣe àwọn iṣẹ́ àgbà tuntun lè mú mi dàgbàsókè púpọ̀ síi nínú iṣẹ́ mi. Mo ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn àǹfààní iṣẹ́ ní àwọn ìlú mìíràn, pàápàá ní Lagos tàbí Abuja, níbi tí àwọn ilé iṣẹ́ ńlá ńlá púpọ̀ wà tí à ǹfààní láti dàgbàsókè sí wà. Mo tún wò bóyá mo lè rí iṣẹ́ ní orílẹ̀ èdè mìíràn láìpẹ́ yìí, bóyá ní Ghana, Kenya tàbí kódà ní Dubai. Síbẹ̀, èto yìí kò rọrùn rara torí pé ó kan ìdílé mi pẹ̀lú. Àwọn ọmọ mi ń lọ sí ilé ìwé níbí, wọ́n sì ní àwọn ọ̀rẹ́ wọn. Ìyàwó mi tún ní iṣẹ́ tó dára níbí. Nítorí náà kò rọrùn láti sọ pé kí á lọ. A gbọdọ̀ ronú jinlẹ̀ nípa rẹ̀ kí a sì ṣètò dáadáa bí a bá pín láti lọ, pinu lati lo. A gbọdọ̀ wá ilé ìwé fún àwọn ọmọ àti rí i dájú pé gbogbo wa ní iṣẹ́ tàbí ètò kan tó yẹ. Mo tún gbọdọ̀ ronú nípa bí ìgbésẹ̀ yìí yóò ṣe nípa lórí ìdílé wa ní ìgbà pípẹ́. Ṣé àǹfààní náà tó wàhalà ni náà. Níbàyí, mò ń ronú nípa rẹ̀, mo sì ń sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó mi nípa rẹ̀. Bí àǹfààní tó dára bá dé tí gbogbo wa bá faramọ́, a lè gbé ìgbésẹ̀ náà. Síbẹ̀, kò sí ìkánjú kankan. Mo fẹ́ rí i dájú pé ìpinnu tí a bá ṣe jẹ́ èyí tó dára fún gbogbo ìdílé wa. Fifi iṣẹ́ sí ìlú mìíràn lè jẹ́ àǹfààní ńlá, ṣùgbọ́n ó tún lè jẹ́ ìpèníjà. Nítorí náà, mò ń ronú jinlẹ̀ nípa rẹ̀ ṣáájú kí n tó gbé ìgbésẹ̀ kankan.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Ohun tó ṣe pàtàkì jù lọ ni nígbàtí mo bá rí pé iṣẹ́ tí mò ń ṣe nípa tó tọ́ tí ó sì ran àwọn èèyàn lọ́wọ́. Nígbàtí oníbàárà kan bá pè wá láti sọ pé iṣẹ́ tí a ṣe fún òun dára gan tàbí pé a ti yanjú ìṣòro kan fún wọn, ìmọ̀lára náà máa ń dùn mí lọ́kàn púpọ̀. Ó máa ń jẹ́ kí n mọ̀ pé gbogbo wàhálà àti iṣẹ́ líle tí mo ṣe tó èrì. Mo tún ní ìtara nígbàtí mo bá kọ́ nǹkan tuntun. Iṣẹ́ wa máa ń yípadà, àwọn ìpèníjà tuntun sì máa ń dé, èyí tó máa ń mú kí n ronú lọ́nà tuntun tí ó sì má a-- tí, tí ó sì kọ ọgbọ́n tuntun. Kíkọ ẹ̀kọ́ títí láé fún mi ní ayọ̀ ó sì mú kí iṣẹ́ mi máa, má búru. Àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi náà máa ń fún mi ní ìtara. A jẹ́ ẹgbẹ́ kan tó lágbára, a sì máa ń ṣe àtìlẹyìn ara wa. Nígbàtí a bá ṣe àṣeyọrí iṣẹ́ àgbà kan papọ̀, a máa ń ṣe àjọyọ̀ rẹ̀ èyí tó máa ń mú inú mi dùn. Ìgbéga àti àwọn àǹfààní láti dàgbàsókè tún ń fún mi ní ìtara. Mo mọ̀ pé bí mo bá ṣiṣẹ́ takuntakun bí mo sì bá fi ara hàn, hàn, àǹfààní yóò dé fún mi láti gbogbo sí ipò tó ga sí. Èyí máa ń mú kí n gbìyànjú láti ṣe iṣẹ́ mi dáadáa kí n sì fi ara mi hàn. Síbẹ̀ kì í ṣe owó nìkan tó máa ń, tó máa ń fún mi ní ìtara. Bótílẹ̀jẹ́ pé ó ṣe pàtàkì, ó jẹ́ àpapọ̀ ohun púpọ̀. Ìmọ̀lára àṣeyọrí, kíkọ́ nǹkan tuntun, ṣíṣe àfikún sí àwùjọ àti ṣíṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn tí mo fẹ́ràn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí papọ̀ ni wọ́n máa ń fún mi ní, wọ́n máa ń mú kí n jí lójoojúmọ́ pẹ̀lú ìmúra sílẹ̀ kí n lọ, kí n sì lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ayọ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọjọ́ burúkú máa ń wà. Síbẹ̀ nígbàtí mo bá rántí ìdí tí mo fi fẹ́ràn iṣẹ́ mi, ó máa ń ràn mí lọ́wọ́ láti tẹ̀síwájú.

Mo fẹ́ràn aṣọ tó rọrùn tó sì rí dáradára. Èyí tó bá ìwà mí mu. Fún iṣẹ́, mo máa ń wọ aṣọ ọ́fíìsì bí i súùtù pẹ̀lú bláùùsù kan tàbí ṣáàtì kan. Mo fẹ́ràn àwọ̀ rọrùn bíi bolúù, dúdú àti brown torí pé wọ́n máa ń bá ohunkóhun wọ́n sì rí bí ẹni ọlá. Ni ọjọ́ ìsinmi tàbí nígbà tí mo bá wà nílé, mo máa ń fẹ́ràn aṣọ tó rọrùn sí i bíi jíǹsì pẹ̀lú T-shirt kan tàbí polo shirt. Àwọn aṣọ wọ̀nyí rọrùn, wọ́n sì.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, ó sì jẹ́ ohun tí mo ṣe déédéé fún àwọn nkan pàtàkì. Bó tilẹ̀ jẹ́ pé mo máa ń lo kọ̀mpútà àti fóònù púpọ̀ fún iṣẹ́ mi, síbẹ̀ kíkọ̀wé pẹ̀lú ọwọ́ tún wúlò gan an. Mo ní ìwé àkọsílẹ̀ kan tí mo fi máa ń kọ àwọn nkan pàtàkì sí, bíi àwọn ohun tí mo gbọ́dọ̀ ṣe lójojúmọ́, àwọn ìrántí pàtàkì àti àwọn èrò tí mo bá ní. Mo gbàgbọ́ pé kíkọ̀wé pẹ̀lú ọwọ́ ran ènìyàn lọ́wọ́ láti rántí ǹkan dáadáa ju kíkọ́ sórí fóònù lọ. Nígbà tí mo bá kọ ǹkan pẹ̀lú ọwọ́, ó máa ń dúró nínú orí mi dáadáa sí i. Mo tún fẹ́ràn láti kọ lẹ́tà tàbí ìkíni pẹ̀lú ọwọ́ nígbà míràn, pàápàá fún àwọn àjọ̀dún pàtàkì. Lẹ́tà tí a kọ pẹ̀lú ọwọ́ ní ìtumọ̀ púpọ̀ ju èyí tí a kọ lórí kọ̀mpútà lọ, torí pé ó hàn pé ènìyàn fi àkókò àti ìfẹ́ sínú rẹ̀. Àwọn ọmọ mi náà ń kọ ìwé ní ilé ìwé pẹ̀lú ọwọ́, mo sì gbìyànjú láti kọ́ wọn bí a ṣe máa ń kọ̀wé dáadáa. Ìwé tí wọ́n kọ máa ń rí bí ìwé tèmi nígbà tí mo wà lọ́dọ̀ wọn ní ọjà. Síbẹ̀, mo jẹ́wọ́ pé kíkọ̀wé pẹ̀lú ọwọ́ ti kúrú díẹ̀ ní àgbáyé wa lónìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń kọ̀wé lórí fóònù tàbí kọ̀mpútà báyìí torí pé ó yàrá sí i. Síbẹ̀, mo gbàgbọ́ pé ó ṣe pàtàkì láti máa mọ bí a ṣe máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ torí pé ó jẹ́ ọgbọ́n tó wúlò tó sì tún jẹ́ apá kan nínú àṣà wa. Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ parọ́rọ́ sí i, ó sì fún ènìyàn ní àǹfààní láti ronú dáadáa nípa ohun tó kọ.

Gíga tí mo ga, ó jẹ́ ẹsẹ̀ márùn-ún ó lé oṣù mẹ́ta tàbí mítà kan ó lé sẹ́ńtímítà mẹ́wàá. Gíga yìí jẹ́ pé mo wà láàárín gíga àárín àti gíga tó ga díẹ̀. Mo rí ara mi pé gíga mi dára, kò ga jù, kò sì kúrú jù. Nígbà tí mo wà ní ilé ìwé, àwọn ọ̀rẹ́ mi kan ga jù mí lọ, àwọn kan sì kúrú jù mí. Ṣùgbọ́n báyìí, gbogbo wa ti dàgbà tán, a sì ti gbàgbé irun kan báyìí. Gíga mi dára fún mi torí pé mo lè wọ aṣọ oríṣiríṣi láìṣe wàhálà, mo sì lè wọlé sí àwọn ibi láìṣe ìyọnu. Àwọn ará ìdílé wa ní àdàpọ̀ gíga. Bàbá mi ga jù mí lọ díẹ̀, ó ga tó ẹsẹ̀ mẹ́fà, ṣùgbọ́n ìyá mi kúrú díẹ̀. Àwọn ọmọ mi sì kéré, ṣùgbọ́n mo rò pé wọ́n yóò ga nígbà tí wọ́n bá dàgbà torí pé àwọn ìdílé méjì wa ní ẹni tó ga. Gíga tó ṣe pàtàkì tó fún mi, ohun tó ṣe pàtàkì ni bí ènìyàn ṣe ń tọ́jú ara rẹ̀, bí ó ṣe ń ṣe ní ìgboyà. Mo ní àwọn ọ̀rẹ́ tó kúrú tí wọ́n ní ìgboyà púpọ̀, wọ́n sì ṣe àṣeyọrí púpọ̀ nínú ìgbésí ayé wọn. Wọ́n tún ní àwọn ọ̀rẹ́ tó ga jù tí wọ́n tijú nípa gíga wọn. Nítorí náà, gíga kì í ṣe ohun tó pinnu bí ènìyàn ṣe máa ń rí ara rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe máa ń ṣe àṣeyọrí. Mo ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn nípa gíga mi, mo sì kò fẹ́ kí ó yàtọ̀. Bí ẹnìkan bá ga tó dàbí kúrú tó, kò yàtọ̀. Ohun tó ṣe pàtàkì ni bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn, bí wọ́n ṣe ń tọ́jú ara wọn. Gíga jẹ́ ọ̀kan lára àwọn ohun tí a kò te ìyí padà, nítorí náà ó dára láti gbà á bí a ti wà.

Mo máa ń ra ǹnkan níbi oríṣìíríṣìí, ó sì dá lórí irú ohun tí mo fẹ́ rà. Fún oúnjẹ àti àwọn ohun tí a máa ń lò nílé ojoojúmọ́, mo fẹ́ràn láti lọ sí ọjà tó wà ní àdúgbò wa. Ọjà yìí kéré ó sì súnmọ́ ilé wa. Nítorí náà, mo lè lọ sí ibẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ tàbí ní alẹ́ láti ra ohun tí a nílò. Àwọn tó ń ta ǹnkan níbẹ̀ mọ̀ mí dáadáa, wọ́n sì máa ń fún mi ní owó tó dára. Nígbà mìíràn, mo máa ń lọ sí ọjà ńlá kan tó wà ní àárín ìlú níbi tí àwọn ǹnkan púpọ̀ sì wà. Ọjà yìí pọ̀ gan-an ṣùgbọ́n ó kún fún àwọn ǹkan oríṣìíríṣìí. Mo máa ń lọ síbẹ̀ lẹ́ẹ̀kan lóṣù láti ra àwọn nǹkan tó pọ̀ bíi ìrẹsì, ẹ̀wà, epo àti àwọn ohun mìíràn. Fún aṣọ tàbí bàtà, mo fẹ́ràn láti lọ sí àwọn ilé ìtajà ńlá ńlá tó wà ní shopping mall. Níbẹ̀, mo lè wọ àwọn aṣọ oríṣìíríṣìí, mo sì lè gbìyànjú wọn ṣáájú kí n tó rà wọ́n. Síbẹ̀, àwọn ibi yìí máa ń gbowó lórí si, nítorí náà mo kò máa ń lọ síbẹ̀ déédé. Mo tún bẹ̀rẹ̀ sí ń ra ǹnkan lórí Íńtánẹ́ẹ̀tì báyìí, pàápàá láti orí Jumia. Mo túń ẹ̀ yìí rọrùn gan-an torí pé mo lè ra ǹnkan láti ilé mi wọ́n sì máa ń gbé wá fún mi. Síbẹ̀, mo máa ń ṣọ́ra pẹ̀lú ríra ǹnkan lórí Íńtánẹ́ẹ̀tì torí pé nígbà mìíràn ǹnkan tí wọ́n bá gbé wá kọ́ kò máa ń bá èyí tí mo fẹ́ mu. Fún àwọn ẹ̀rọ bíí fóònù, kọ̀m̀pútà àti tẹlifíṣàn, mo fẹ́ràn láti lọ sí ilé ìtajà tó ní òtítọ́ níbi tí mo lè rí àwọn ẹ̀rọ náà tí ń ṣe, títì lè bèèrè ìbéèrè nípa wọn ṣáájú kí n tó rà wọ́n. Ríra ǹnkan ní ibi tó yẹ fún owó tó dára ṣe pàtàkì, nítorí náà mo máa ń wọ̀ wọ̀ wò ó wó ní ibi púpọ̀ ṣáájú kí n tó pinnu ibi tí mo fẹ́ ra ǹnkan náà.

Rárá, mi ò ní àwòrán lára. Mo ti ronú nípa rẹ̀ rí, ṣùgbọ́n mi ò tí ì gbé ìgbésẹ̀ náà. Àwọn àwòrán lára tí wọ́n ń pè ní tattoos ti di ohun tó wọ́pọ̀ báyìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní wọn. Pàápàá àwọn ọ̀dọ́. Síbẹ̀ fún mi, kò sí ohun tó wùn mí tó láti fi sára mi títí láé. Mo gbàgbọ́ pé ara wa yẹ kí ó wà bí ti rí látọ̀dọ̀ Ọlọ́run láì fi ǹkan àfikún si tí kò lè parẹ́ mọ́, àti pé ní àṣàa wa, àwọn àgbàgbà kò fẹ́ràn àwòrán lára púpọ̀. Wọ́n máa ń rò pé ó jẹ́ ohun tí àwọn ọ̀daràn tàbí àwọn èèyàn burúkú máa ń ṣe. Bo tìlẹ̀ jẹ́ pé èrò yìí ti bẹ̀rẹ̀ sí ní yípadà díẹ̀. Síbẹ̀, àwọn òbí mi kò fẹ́ràn rẹ̀, mo sì bọ̀wọ̀ fún wọn. Yàtọ̀ sí èyí, mo ti gbọ́ pé àwòrán lára lè fa ìrora gan nígbà tí wọ́n bá ń ṣe é, ó sì lè gba wákàtí púpọ̀, àti pé bí a kò bá tọ́jú rẹ̀ dáadáa, ó lè fa àìsàn. Mo túró mú pé bí mo bá gbọ́ tàbí bí ara mi bá yí padà, àwòrán náà yóò sì padà pẹ̀lú èyí tó lè mú kí ó rí burúkú. Síbẹ̀, mo gbà pé ẹni kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ láti pín ohun tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú ara wọn. Bí ẹni kan bá fẹ́ ní àwòrán lára, ó dára fún un. Fún mi, wọ́n ti pinu láti ní i, mo sì ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìpinu yìí. Ara mi dára bí ó ti wà báyìí, mo kò sì nílò láti fi ǹkan sí i.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Ó sì ti jẹ́ ọ̀kan lára àwọn ìpinnu tó dára jù tí mo ti ṣe. Mo forúkọ sílẹ̀ ní ọdún méjì sẹ́yìn nígbà tí mo pinnu pé mo fẹ bẹ̀rẹ̀ láti tọ́jú ìlera mi dáadáa si. Ilé ìdárayá tó mọ ló wà ní ìtòsí ilé wa. Ó sì kéré, ṣùgbọ́n ó ní gbogbo ohun tí mo nílò. Wọ́n ní àwọn ẹ̀rọ fún gbígbé ohun wúwo, àwọn ẹ̀rọ cardio bí treadmill àti stationary bike àti àyíkan fún eré yoga àti stretching. Mo máa ń lọ síbẹ̀ ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀. Ó dà ní ìgbà púpọ̀. Nígbà mìíràn bí iṣẹ́ bá pọ̀ gan, mo lè máa lọ fún ọ̀sẹ̀ kan, ṣùgbọ́n mo máa gbìyànjú láti padà bọ́ sí i. Owó ìforúkọ sílẹ̀ kò pọ̀ jù púpọ̀. Ó sì tó, tó rẹ torí pé ìlera mi ti túbọ̀ dára si. Ara mi ní agbára púpọ̀ si. Mo sì ń rí ara mi pẹ̀lú mo ní ìmúra sílẹ̀ sí i. Síbẹ̀, mo jẹ́wọ́ pé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀, ó ṣòro gan. Ara mi máa ń halẹ̀ lẹ́yìn eré kọ̀ọ̀kan. Mo sì máa ń fẹ́ dákú. Ṣùgbọ́n mo dúró ṣinṣin. Mo sì gbìyànjú láti má kùnà. Báyìí, mo ti mọ̀ ọ́n. Ó sì ti di ara ìgbésí ayé mi. Ilé ìdárayá tún fún mi ní àǹfààní láti pàdé àwọn èèyàn tuntun tó ní ìfẹ́ kan náà fún ìlera. A máa ń fún ara wa ní ìwúrí àti ìmúra sílẹ̀. Ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá ti ràn mí lọ́wọ́ láti jẹ ẹni tó ní ìlera tó sì ní agbára. Mo sì máa ń ṣe ìgbìyànjú láti tẹ̀síwájú.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti sinmi, láti wà pẹ̀lú ìdílé mi àti láti ṣe àwọn nǹkan tí mo fẹ́ràn. Ni ọjọ́ Satide ní òwúrọ̀, a má ń jí ní kùtùkùtù láti fọ ọkọ̀ mi àti láti ṣe àwọn iṣẹ́ ilé tókù. Èyí má ń gba wákàtí méjì tàbí mẹ́ta, ṣùgbọ́n lẹ́yìn náà gbogbo ọ̀sẹ̀ mi ti parí mo sì le sinmi. Lẹ́yìn náà mo máà ń lọ sí ọjà láti ra oúnjẹ fún ọ̀sẹ̀ tó ń bọ̀ èyí tó má ń gba àkókò díẹ̀ pẹ̀lú. Ni ọ̀sán ọjọ́ Satide, mo má ń sinmi nílé, mo sì má ń wo tẹlifísàn tàbí ká ìwé. Nígbà míràn, mo má ń gbé àwọn ọmọ mi lọ sí ibi ìṣeré tàbí sí páàkì kan láti jẹ́ kí wọ́n ṣeré. Wọ́n má ń ní ayọ̀ gan an a sì má ń gbádùn àkókò papọ̀. Ni alẹ́ ọjọ́ Satide, nígbà míràn, mo máa ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti mu ohun mímu tàbí láti jẹun. A má pa àwàdà a sì má ń gbádùn ara wa. Ni ọjọ́ Sọ́ńdè, mo má ń lọ sí ìjọsìn ní òwúrọ̀ pẹ̀lú ìdílé mi. Èyí ṣe pàtàkì fún wa, ó sì fún wa ní àǹfààní láti gbàdúrà papọ̀ àti láti dúpẹ́ fún ọ̀sẹ̀ tó kọjá. Lẹ́yìn ìjọsìn, a má ń padà wálé a sì má ń ṣe oúnjẹ ọ̀sán kan tó dára. Àwọn ọmọ mi má ń ràn mí lọ́wọ́ nígbà míràn èyí tó má ń dùn mọ́ran mọ́ran ni. Ni ọ̀sán ọjọ́ Sọ́ńdè, mo má ń sinmi mo sì má ń múra sílẹ̀ fún ọ̀sẹ̀ tuntun. Mo má ń wọ aṣọ tí mo fẹ́ wọ̀ fún iṣẹ́ mo sì má ń ṣètò àwọn nǹkan tí mo ní láti ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń se oúnjẹ. Kódà tí n bá dáná, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń kan sára sí oúnjẹ tí mo máa ń sè. Ni ọ̀pọ̀ ìgbà ni àwọn ẹbí mi máa ń fẹ́ràn kí n máa dáná fún wọn, nítorí pé wọ́n máa ń nífẹ̀ẹ́ bí mo ṣe máa ń dáná gidigidi. Ni àkókò ọdún, èmi ni wọ́n máa ń yàn láti da iná ọdún fún wọn, nítorí pé wọ́n máa ń fẹ́ràn ìdáná mi gidigidi. Mọ́ máa ń dáná, mo sì máa ń ṣe gbogbo ẹ ní ìwọ̀túwọ̀sí. Kódà ìgbà mìíràn tí ń bá dáná, àwọn èèyàn inú wọn a máa dùn dé bí pé wọ́n máa ń ta mi lọ́rẹ owó láti fi kan sára sí iná dídá tí mo mọ dá. Kódà tí ń bá dáná fún ọkọ mi, a máa jẹ́ ní àjẹ́ gẹ́kàjẹ́, a ṣá máa jẹ́ títítítí tí kìní yóò lè fi dìde mọ́ lórí ibùjẹ́kòó. Ó fẹ́ràn oúnjẹ mi gidigidi. Ti bá dáná fún àwọn ọmọ mi, wọ́n á máa jẹ́ ní àjẹ́ tògbé. Wọ́n fẹ́ràn oúnjẹ mi gidigidi nítorí ó máa ń dùn, ó sì máa ń rí mọ̀roinmọ̀roin.

Inú mi máa ń dùn gidigidi tí wọ́n bá yìn mí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ṣe ore fún àwọn ènìyàn, wọ́n a máa yìn mí, orí mi a sì máa wú. Tí a bá yìn mí dé sáà kan, èmi a máa ṣe ju ohun tí ènìyàn lérò lọ fún un. Nítorí pé ìyìn máa ń jẹ́ kí inú mi dùn. Ó máa ń fi hàn wípé ẹni tí mo ṣe ore fún mọ iyì ohun tí mo ṣe fún un. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ṣe ore fún ẹlòmíràn kò n mọ bí wọ́n ṣe yìn, tí ó sì máa ń bí mi inú gidigidi. Ni òwúrọ̀ ọjọ́ kan, arákùnrin kan wọnú mọ́tò pẹ̀lú mi láti lọ sí ibi iṣẹ́, bí ó sì ti bọ́lẹ̀ nínú ọkọ̀ mi, ó sì bọ́lẹ̀ bí ìwà pé òun ló ni ọkọ̀. Kò lè dúpẹ́ fún ohun tí mo ṣe fún un. Kódà ìyàwó mi tó wà níwájú tí ó jókòó sí mi níwájú ọkọ̀, inú bi, ó ní kí ló ṣe arákùnrin, ṣé ẹ jọra ọkọ̀ yín ni? Mo ní kí ó fi í lẹ̀. Nígbà tí ó di ọ̀sẹ̀ tó tẹ̀lé, arákùnrin yìí bá pè mí ní orí fóònù wípé òun fẹ́ tẹ̀lé mọ́tò mi dé ibi iṣẹ́. Mo wá sọ fún wípé ìdúpẹ́ tí o ò dúú ní ọ̀sẹ̀ tí ó kọjá, ìyìn tí o ò yìn mí ní ọ̀sẹ̀ tí ó kọjá, òun ni yóò gbé ọ dé ibi iṣẹ́ ní ẹ̀dẹ̀ káàina ní òwúrọ̀ yìí. Ẹ̀sẹ̀kẹsẹ̀ ni mo jẹ́ kó mọ̀ pé ohun tí ó ṣe ò da. Èmi a máa yin ènìyàn gan tí ènìyàn bá ṣe ohun tí ó dára fún mi. Ni ọ̀sẹ̀ tó kọjá, arákùnrin kan ó wá sí ilé wa, bó sì ti ń lọ tó gun ọ̀kadà pẹ̀lú àwọn ẹrù rẹ̀. Ó fún mi ní one thousand naira. Inú mi dùn gidigidi, kó dà bí mo ṣe ń lọ lé ọkọ̀ mi súre fún un. Bó ti lè jẹ́ pé èmi àti arákùnrin yẹn a máa ń jà gidigidi, kó dà kó tó kúrò nílé wa ní ọjọ́ yẹn. Oru rẹ̀ tí ń mú mi. Èmi fún ara mi mo rí dájú pé mo ti jáde. Ṣùgbọ́n ìgbà tí ó gorí ọ̀kadà tán tí ó ta mí lọ́rẹ, ọkọ̀ mi yọ́ sí gidi. Mo sì fi àdúra sìn lọ. Ìyìn máa ń ṣiṣẹ́ gidigidi nínú ohunkóhun tí ènìyàn bá ṣe. Tí a bá yìn mí, orí mi a máa wú, inú mi a máa dùn, mo sì máa rí dájú pé ẹni tí ó yìn mí, ó tó rí nǹkan rere gbà sí i láti ara mi. Ṣùgbọ́n tí ènìyàn o bá yìn mí, inú mi a máa bàjẹ́, mo sì máa ń bínú gidigidi sí ohun bẹ́ẹ̀. Ó sì máa ń dẹ́kun ore tí mo máa ń ṣe fún irú ènìyàn bẹ́ẹ̀. Mo máa ń gba ìyìn tí ọpẹ́ sí ọpẹ́, tí ìdùnnú àti ti ayọ̀.

Bẹ́ẹ̀ni, èmi máa ń lọ sí ilé ìjọsìn gidigidi. Ni òwúrọ̀ ọjọ́ ìsinmi, ní dédé aago márùn-ún òwúrọ̀ ni mo máa ń jí. Nítorí ìsìn ìjọ wa bẹ̀rẹ̀ ní dédé aago méje. Mo máa ń jí ní aago márùn-ún òwúrọ̀, mo sì máa ń múra ilé ìjọsìn. Mo máa ń dé ilé ìjọsìn ní dédé aago méje. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn gidigidi nítorí pé mo máa ń fẹ́ràn ìwàásù tí olórí ìjọ wa máa ń wà. Ọ̀pọ̀ ìgbà tí mo bá gbé ọkan wúwo, ọkùn nílé lọ sílé ìjọsìn, mo máa ń padà wálé pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀. Nítorí pé ìwàásù olu ìjọ wa, ó máa ń múná dé oko, ó sì máa ń tù wá lára. Mo sì tún fẹ́ràn ilé ìjọsìn wa nítorí orin tí wọ́n máa ń kọ. Àwọn akọrin ilé ìjọsìn wa mú orin kọ gidigidi. Tí wọ́n bá ń kọ orin, ìdè máa ń já, arọ̀ sì máa ń rìn. Mo fẹ́ràn orin náà gidigidi torí pé ó máa ń tù mí lára. Ilé ìjọsìn jẹ́ ilé kanṣoso tí mo fẹ́ràn jù lọ láyé. Nítorí pé mo máa ń rí ayọ̀ níbẹ̀. Mo máa ń lọ sí ilé ìjọsìn gidigidi o. Àárín ọ̀sẹ̀ tí mi ò bá lọ ibi iṣẹ́, èmi a máa lọ ilé ìjọsìn. Kódà olórí ìjọ wa ti dá mi mọ̀. Nítorí pé ilé ìjọsìn mo fi ṣe lé. Ni alẹ́ ọjọ́ Friday tí àwọn ẹgbẹ́ mi bá ń lọ klọ́ọ̀bù tàbí tí wọ́n ń lọ ilé àgbàfẹ́rẹ́, ilé ìjọsìn lèmi máa ń lọ. Mo máa ń jókó sí ilé ìjọsìn, mo sì máa ń bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀. Mo fẹ́ràn ilé ìjọsìn gidigidi. Ọ̀pọ̀ ìgbà mo máa ń kó àwọn èèyàn lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí mo fẹ́ràn, tí mo sì máa ń lọ.

Batiri fóònù mi a máa dúró gidigidi. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ń tẹ fóònù mi, tí mo bá wójú rẹ̀, bátírì rẹ̀ máa wà bí mo ṣe filẹ̀. Ìgbà mìíràn, ẹ̀rù á sì máa bà mí wípé àbí fóònù mi fẹ́ bàjẹ́ ni? Nítorí pé bátírì rẹ̀ máa ń dúró gidigidi. Redmi Note 12, òun ni mò ń lò. Ó sì dára fún mi gidigidi nítorí pé bátírì rẹ̀ dúró ju ǹkan míì lọ. Tí mo bá ti charge rẹ̀ díẹ̀, tí mo bá sì ń tẹ̀ẹ́, mo máa ń sábà lo fóònù mi gidi. Mi ò kí ń gbé lẹ̀ rárá, kò dẹ̀ kí ń já iná orí rẹ̀. Batiri rẹ̀ ó máa ń dúró gidigidi. Mo lè tẹ fóònù mi láti àárọ̀ súlẹ̀ kí bátírì rẹ̀ má já wòró kan. Ó ní bátírì tó, tó lágbára, tó dúró dédé, tó sì, tó sì gbayì láwùjọ. Batiri fóònù mi ó dára gan an. Ó sì máa ń dúró, kò ń sábà ń já. Tí mo bá fẹ́ charge batiri fóònù mi, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń charge rẹ̀. Mo sì máa ń lo fóònù mi gidigidi. Ṣùgbọ́n ó jẹ́ bátírì tó máa ń dúró dédé.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Mo fẹ́ràn fìlà gidigidi nítorí pé ó máa ń buyì kún mi, ó sì máa ń jẹ́ kí aṣọ mi kí ó rẹwà lọ́pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kí n jọ ọlọ́lá ó sì máa ń buyì kún mi láwùjọ àti pé fìlà jẹ́ lára aṣọ ìbílẹ̀ wa tí a máa ń wọ̀. Irú fìlà tí mo fẹ́ràn jù ni fìlà abètí ajá. Ó jẹ́ ohun tí a máa ń lò ní ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá àtàtà sí i ni mí. Mo fẹ́ràn fìlà gidigidi. Agaga tí ń bá lọ sílé ìjọsìn, èmi a máa dé fìlà sí ẹwù àti agbádá mi. Ìgbà mìíràn tí mo bá ní ayẹyẹ láti lọ bí i ìgbéyàwó, ìpéjọpọ̀ ọjọ́ ìbí, èmi a máa wọ agbádá àti ṣòkòtò tí mo máa ń gẹ fìlà sí. Fìlà máa ń jẹ́ kí n rẹwà lọ́pọ̀lọpọ̀. Kódà ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo ní ìgbéyàwó kan láti lọ. Bí mo dẹ̀ ṣe múra tí mo ṣe máa ń múra, ìyẹn wípé mo wọ agbádá àti ṣòkòtò pẹ̀lú fìlà. Arábìnrin kan rí mi nínú ọkọ̀, ajẹwọkọ̀ ni. Ó kan sára sí ìmúra mi. Ọlọ́un nífẹ̀ẹ́ sí bí là-- bí fìlà mi ṣe dúró déédé ní orí mi. Òun sì nífẹ̀ẹ́ sí bí mo ṣe wọ agbádá àti ṣòkòtò mi. Kódà ní ọjọ́ náà, ó gba ẹ̀rọ banisọ̀rọ̀ mi, ó sì sọ pé òun yóò pè mí. Kódà lẹ́yìn ìgbà náà, ó pè mí fún iṣẹ́ ńlá kan nítorí pé ó rí mi gẹ́gẹ́ bí ọmọlúwàbí, ẹni tí ó ń gbé àṣà rẹ̀ lárugẹ. Mo máa ń gẹ fìlà gidigidi gan. Kódà ẹni tí ó máa rán ṣọ mi ti mọ̀ pé kò sí aṣọ tóuń le ran fún mi láì fi fìlà sí i tèmi yóò gbà lọ́wọ́ rẹ̀. Mo fẹ́ràn fìlà gan, mo sì máa ń wọ fìlà.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dánmọ́rán gidigidi. Olórí iṣẹ́ mi jẹ́ ẹni tí mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀ ó sì fẹ́ràn mi. Ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn níbi iṣẹ́ mi máa ń bi mí bóyá èmi àti olórí iṣẹ́ mi ti mọra rí láti ibìkan àbí bóyá ìyá mi ló bíi Mó máa ń sọ fún wọn wípé, kò ń ṣe bẹ́ẹ̀ o. Olórí iṣẹ́ mi fẹ́ràn mi gidigidi nítorí àwọn ìwà mi sí iṣẹ́. Mi ò fi iṣẹ́ ṣeré rárá. Àkókò iṣẹ́ mi ò sì fi ṣọ̀lẹ Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń kọ́ nǹkan tuntun tó lè wúlò fún iṣẹ́ wa bí i kí n lọ sí orí Íńtánẹ́ẹ̀tì bíi YouTube láti kọ́ àwọn nǹkan tuntun tí mo mọ̀ wípé ó máa ṣe ànfààní fún ilé-iṣẹ́ wa. Ọ̀pọ̀ ìgbà tí bá ń kọ́ àwọn nǹkan wọ̀nyí, tí ń bá sọ fún olórí iṣẹ́ mi wípé nǹkan báyìí ni mo tún ti kọ́ sí, inú rẹ máa ń dùn gidigidi nítorí pé ó máa ń rí ìfọkànsìn mi nínú iṣẹ́ náà. Torí náà, ìbáṣepọ̀ èmi àti olórí iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán ó sì jẹ́ ìbáṣepọ̀ tí ó wúni lórí. Olórí iṣẹ́ mi ó pọ́n mi lé gidigidi, ó sì nífẹ̀ẹ́ sí mi gan fún torí ìwà tí mo kọ sí iṣẹ́. Mi ò fi iṣẹ́ ṣeré rárá mo sì mú iṣẹ́ náà bí i pé iṣẹ́ mìí ni Tí àwọn oníṣòwò wa bá dé, mo máa ń tọ́jú wọn bí i pé iṣẹ́ tèmi ni. Mo sì máa ń mú iṣẹ́ náà ní ọ̀kúnkúndùn dáadáa.